Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń se oúnjẹ. Bó tilẹ̀ jẹ́ wípé ọmọ ọkùnrin ni mo jẹ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo mọ bí a ti ń dá dáná oúnjẹ. Ìdáná oúnjẹ sì ṣe pàtàkì nítorí wípé òhun ni ohun tí ènìyàn bá jẹ, òhun ló máa gbé fo. Nígbà tí mo gbé ọ̀dọ̀ màmá àgbà tí wón máa máa se oúnjẹ oríṣìíríṣìí, àti ìgbà náà ni mo ti bẹ̀rẹ̀ sí ní kọ́ bí a ti ń dáná. Mi ò tilẹ̀ sọ wípé torí wípé mo jẹ́ ọmọ ọkùnrin. Nígbà náà tí màmá bá ti ń dáná, màá súnmọ́ wọn, màá wo bí wón ti ń dá. Ṣùgbọ́n kì í ṣe ọ̀dọ̀ màmá àgbà yìí gangan ni mò ń gbé. Ó kàn tí ẹ ṣẹlẹ̀ wípé ọ̀dọ̀ ẹni tí mò ń gbé, ibẹ̀ náà ni màmá àgbà ń gbé. Ọ̀dọ̀ ẹni tí mò ń gbé bákan náà, òun náà alákínkanjú ènìyàn kan ni. Nígbà mìíràn, agogo mẹ́wàá, àṣálẹ́ ló máa dé láti ibi iṣẹ́. To ba de ti n mbo láti ibise, àti ya ọjà láti ra ẹja tutu, ra ewédú, ra ata, rodo. Gbogbo eló ta féfì se bẹ̀. Pátápátá ló ti máa yà ló ti máa rà ní ọjà. Tó bá sì ti délé, ni agogo tó yò ó ń ko jẹ. Ìgbà náà ni iná dídá bẹ̀rẹ̀. Ìgbà náà la máa tọ ewédú, ìgbà náà la máa já ata, la máa lọ lọ. Bó ṣe ẹni kan ṣoṣo ló kú ní gbogbo ìfárọ̀ ẹni tí kò tí ì gbé ẹ̀ro ata wọlé, a máa wá ènìyàn kan lóru yẹ̀n tí a sì máa rí wípé a lọ ata. Gbogbo àwọn ẹ̀kọ́, bó tilẹ̀ jẹ́ wípé nígbà tí à ń kọ́ wọn ó jẹ́ nǹkan tí kò dùn mọ́ wa nínú, ṣùgbọ́n lónìí tí mo bá bojú ẹ̀yìn tí mo rántí, tí mo rántí gbogbo àwọn ẹ̀kọ́ tí a kọ́ nígbà náà lọ́hùn, ó wáa jẹ́ ohun tí à ń rántí, an mú yàn gan-an, ó jẹ́ àǹfààní. Saṣà ni oúnjẹ tí wọ́n ò kọ́ wa bí a ti ń dá ní ìgbà náà lọ́hùn. Mo lè ro àmàlà, mo lè ro sẹ̀mọ́, mo lè ro wíìtì, a lè se oúnjẹ, a lè se ọbẹ̀, mo lè se ọbẹ̀ ẹ̀fọ́, mo lè se ọbẹ̀ ẹ̀gúsí. Oríṣìíríṣìí ina oúnjẹ ni mò lè dá bí mo sejẹ́ ọmọ ọkùnrin. Nígbà tí mò ṣẹ̀ tún wá wọ ilé ìwé yunifásítì, ó rọrùn fún mi púpọ̀ láti máa dáná oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi nígbà náà loun ni torí pé ọwọ wà lọ́wọ́ wọn ni àbí boya wọn ya ọ̀lẹ ni. Mi ò ti è mọ̀ èyí tó jẹ́ nínú èyí mejejì, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò kí ń dáná rárá. Ara jẹ ni wón máa ń dà ká jẹ ni. Ṣùgbọ́n nígbà to je wípé o ti mo emi lára kin ma da ina oúnjẹ, mo ma nsaba dáná ni àfi tí kò bá sí owó láti ra ohun èlò oúnjẹ lọ́wọ́ mi boya owó tó wà lọ́wọ́ mi kí nǹkan tí ẹ máa ṣọná, òhun lọ́ fi máa ń fà á tó dàbí ẹni kí n bí á nígbà mìíràn mo máa ń ra oúnjẹ jẹ. Ẹ̀ẹ̀ko ọ̀kan sí ni. Mo mọ bí a ti ń se oúnjẹ, mo mọ bí a ti ń dáná oúnjẹ. Ẹ̀ẹ̀kọ́ tí mo kọ́ nígbà tí mò ń dàgbà lọ́dọ̀ ẹni tí mò ń gbé dàgbà ni nítorí wípé mi ò gbé lọ́dọ̀ àwọn òbí mi dàgbà. Gúgúrú fẹ́ńkọ́ báì òhun ló mú mi mọ́ bí a ti ń dáná oúnjẹ. Ẹ ṣé.

Ìtàn ìdílé tí a máa ń ṣọ léraléra nínú ẹbí mi tí èmi náà ó dẹ̀ lé tètè gbàgbé. Ohun ni ìtàn ibi tí à ń gbé lónìí gẹ́gẹ́ bí ẹbi. Ó ṣẹlẹ̀ wípé nígbà tí bàbá mi tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ tí à ń pè ní àwọn tailor tàbí àwọn tí à ń pè ní fashion designer tí wọ́n wá ń wá ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà nígbà tí wọ́n ti gbayè lọ́dọ̀ ọ̀gà ní àkókò náà. Kò sí owó kankan lọ́wọ́ wọn ṣùgbọ́n bàbá tí wọ́n pàápàá ó ní ilẹ̀. Gbogbo àdúgbò yẹn nígbà náà lọ́hùn igbó ni gbogbo rẹ̀. Lọ́tùn ló sì níwájú lẹ́yìn igbó ni. Ní àyíká yẹn níbi tí ó jìnnà ni àwọn kan ti máa ń ta sìmẹ́ǹtì. Baba mi sa ru ara re sókè. Wọ́n lọ sí ilé bàbá wọn yẹn, wọ́n sì wá pákó, wọ́n gba pápọ̀, wọ́n fi ṣe ṣọ́ọ̀bù, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ọwọ́ wọn níbẹ̀. Bí ọ̀rọ̀ ilé tí à ń gbé lónìí bí ó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ṣọ́ọ̀bù tí wọ́n wá ṣe yìí, òun ni wọ́n wá rú, ló wá rú. Won sókè láti rora yo yara, yara pe yara kan soso, ni won koko yo si orí ile yìí, nigbati won yo yara yi lórí e, ti akoko to, won wa se ìyàwó pẹ̀lú mama mi nígbà tó dẹ̀ jẹ́ kí màmá mi náà wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àbá àti nǹkan tí bàbá mi ń sẹ. Gbogbo tọ́rọ́ kobọ̀ tó bá ti ń wọlé sínú ẹbi, òun ni wọ́n ń dà sí orí ilẹ̀ yìí. Kí a tó mọ ohun tí ó ń ṣẹlẹ̀, wọ́n ti yọ bí i yàrá méjì, wọ́n ti yọ ojúlé méjì. Débi wípé àwọn tó ti tun wá jẹ́ ẹ̀gbọ́n fún bàbá mi pàápàá. Àwọn náà wọ́n wá wá sí orí ilẹ̀ yẹn. Débi wípé ohun tó wá gbẹ̀yìn ṣẹlẹ̀ lórí ilẹ̀ náà ni wípé gbogbo wọn pátápátá ni wọ́n wá kọ́ ilé tí ara wọn sí orí ilẹ̀ yìí. Ohun tí ó ṣẹlẹ̀ náà ni wípé nígbà tí bàbá mi ti bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ lórí ilẹ̀ yí tí ó sì ti kọ́ yàrá kan, màmá mi, lẹ́yìn ìgbayẹn ni wọ́n wá fẹ́ màmá mi. Wọ́n wá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn láti lè ríi wípé ilé náà kò jẹ́ ilé gbígbé. Ilé náà ni à ń gbé títí di àkókò yìí. Ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ màmá mi òun ni ó jẹ́ kí ilé gbígbé náà kí ó bọ́ sí ní àkókò náà. Ní ìgbà yẹn àwa ṣì kéré. Odá pé èmi tí mo jẹ́ àkọ́kọ́, òun ni ọmọ àkọ́kọ́ lọ́wọ́ wọn ní gbogbo ìgbà tí wọ́n ń ṣe iṣẹ́ ilé yẹn. Ṣùgbọ́n títí di òní ni bàbá mi ṣe máa ń rántí ìtàn yìí. Wọ́n sì máa ń sọ fún wọn pé ohun tí ènìyàn bá fẹ́ ṣe, kó ṣe nìkan kan kí ó má fi àkókò ṣòfò. To bá jẹ́ pé àwọn bá fi àkókò ṣòfò lórí ilẹ̀ bàbá wọn ni, kò sí ẹnikẹ́ni tí ó máa le ní ọrẹ ọ̀fẹ́ láti lo ílẹ̀ yẹn nígbẹ̀yìn. Ṣùgbọ́n nítorí wípé wọ́n, wọ́n, wọ́n won àwọn náà tí ó jẹ́ bí i ọmọ bàbá, wọ́n ru ara wọn sókè nígbà tí wọ́n ní ìṣòro ibi tí wọ́n ti fẹ́ ṣiṣẹ́, wọ́n sì máa ń sọ ìtàn yìí fún wa léraléra ní gbogbo ìgbà. Àwa ọmọ pé kí àwa náà kí a má fi nǹkan falẹ̀. Ohun tí a bá ti lórí ọ̀fẹ́ à ti ṣe, ká ṣe ní àsìkò yẹn. Nítorí wípé tí àsìkò náà bá ti tán àbí tí àsìkò yẹn bá ti lọ, a lè má lórí ọ̀fẹ́ à ti ṣe irúfẹ́ ǹkan báyẹn mọ́.

Ènìyàn kúrò lẹ́nu iṣẹ́, ó jẹ́ ojúṣe àti agbára tí a fi fún àwọn ọ̀gá tàbí àwọn tí ó gbà wá sí ẹnu iṣẹ́. Bí ó tilẹ̀ jẹ́ wípé èmi náà mo lè ní, mo wà ní ìpele àwọn tí ó ń dàri àwọn òṣìṣẹ́ mìíràn lẹ́nu iṣẹ́, ṣùgbọ́n mi ò ní agbára tàbí oore-ọ̀fẹ́ láti lé ẹlòmíràn kúrò ní ẹnu iṣẹ́ e. Nítorí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn tí a bá jọ ń ṣe iṣẹ́, wọ́n ti e lè ṣe àwọn nǹkan mìíràn tí èmi fún ara mi, mi ò fẹ́ràn rẹ̀. Ó yá, mo sì ti fi ẹjo wọn sun ọ̀gá. Ọ̀gá tí a jọ ń ṣesi lè wò pé kó tí ì lé tó yẹn, ẹ jẹ́ ká kí wọ́n nílọ̀ ká fi fà wọ́n létí. Torí ọjọ́ mi ki wọn máa ṣe bẹ́ẹ̀ mọ̀. Mi ò mo ìrìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀. O dára won ni mo lára àwọn ẹlòmíràn mon ti won ni ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó kò bá sí ìjìyà tó tọ́ fún òṣìṣẹ́ tí ó ṣẹ̀, iṣẹ́ náà máa ń wọ́lẹ̀ ó sì máa ń falẹ̀ turutu. Tí ó bá sì bẹ̀rẹ̀ sí ní wọ́lẹ̀ báyìí, tí ó ń wọ́lẹ̀, tí ó ń falẹ̀, tí ẹ̀bi bá máa padà wá kì í ṣe orí ẹni tí ó faá nìkan ló máa padà sí, orí gbogbo àwa tí a jọ ṣe iṣẹ̀ yẹn ni. Òun ni kò ṣe é máa ń tẹ́mi lọ́rùn nígbà tí òṣìṣẹ́ kan bá ń ṣe àṣẹ máṣe lẹ́nu iṣẹ́ tí kò sì sí ìjìyà tí ó tọ́ fúnrú òṣìṣẹ́ bẹ́ẹ̀. Ní kúkurù, mi ò ní agbára láti lé ẹnikẹ́ni kúrò lẹ́nu iṣẹ́. Ipò mi ò dé ipò tí mo lè lé ènìyàn kúrò lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n mo máa ń rọ gbogbo àwọn tí a jọ ń ṣiṣẹ́ pé, níwọ̀n bí a bá ti lórí ọ̀fẹ́ kí wọ́n ní káàlù kí ó ṣe iṣẹ́ rẹ̀ kí ọkàn ara rẹ̀ náà sọ fún un wípé òun ṣe ìwọ̀nba tí òun lè ṣe. Ó sì ṣe pàtàkì wípé tí àwa tí à ń ṣiṣẹ́, tí a bá ti fọwọ́ sọ wọ́pọ̀ táà ṣiṣẹ́ dáradára, kò nílò wípé à ń lé ẹnikẹ́ni lẹ́nu iṣẹ́ àbí à ń dá ẹnikẹ́ni lẹ́nu dú-- à ń dá ẹnikẹ́ni dúró lẹ́nu iṣẹ́. Bẹ́ẹ̀ni emi o lore ọ̀fẹ́ àti le ènìyàn kúrò lẹ́nu iṣẹ́. Nítorí náà mi ò tí ì lé ènìyàn kúrò lẹ́nu iṣẹ́. Ohun tí mo máa ń ṣe ní pẹ́-- tí ẹni tí a jọ ń ṣiṣẹ́ bá ṣe àṣẹ máṣe, tí mo ti kọ́kọ́ kì í nílọ̀ fúnra mi tí ó dẹ̀ gbọ́ ìkìlọ̀ láti ọ̀dọ̀ tèmi, màá fi ẹjọ́ rẹ̀ sun àwọn tí ó fún wa ní iṣẹ́ tàbí tí ó gbà wá sí iṣẹ́. Àwọn náà máa ń kìlọ̀ fún. Kò ju bẹ́ẹ̀ lọ èṣe.

Sisun ni kùtùkùtù oun ti o dára lọpọlọpọ nii mo le ṣe ohun tí mo ṣì máa ń ṣe ni. Bó tilẹ̀ jẹ́ wípé sísùn ní kùtùkùtù, ó ní àwọn ohun tó máa ń dènà mi láti tètè sùn. Tí ènìyàn bá fẹ́ sùn ní kùtùkùtù, ó pẹ́ ju agogo mẹ́wàá àṣálẹ́ tàbí agogo mẹ́sàn-án kí olúwa rẹ̀ ti sùn. Ti eyan ba sun ni kùtùkùtù, o maa jẹ ki eyan le sun fún iye eakayi to yẹ ko sun. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ètò ìlera wọ́n fi yẹ wá wípé èèyàn gbọdọ̀ sùn kéré jù wákàtí mẹ́jọ. Eléyìí máa ń fún èèyàn lóre ọ̀fẹ́ láti gbé ìwé ayé àlàáfíà. Mo máa ń ṣe, mo máa ń sùn ní kùtùkùtù, bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ní gbogbo ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, iṣẹ́ òjọ́ máa ń pọ fún mi tí ó sì máa ń falẹ̀ di àṣálẹ́ tí màá sì fẹ́ rí wípé mo yanjú iṣẹ́ òjọ́ yẹn kí n tó lọ sùn. Àwọn nǹkan tí ó máa ń di mi lọ́wọ́ nìyẹn láti sùn. Ni kúrúkùru, iṣẹ́ òjọ́, òun ló máa ń fa tí mi ò kì í fi tètè sùn ní kùtùkùtù. Mi ò rí àyè àti máa kan tiẹ ní, mò ń wo àwọn ìran kò bá kò gbé kan lórí ẹ̀rọ ayélujára lórí fóònù mi. Tí bàá ń ṣe nǹkan kan lórí fóònù mi, iṣẹ́ ni mò ń ṣe tí mi ò tíì sùn. Tí mo bán tẹ nǹkan kan lórí kọ̀ǹpútà, iṣẹ́ ni mò ń ṣe tí mi ò fi tí sùn. Kii kan tiẹ ṣe pe bọya pe mo n ṣe fàájì, àbí mo n wo ere àbí mo n wo àwọn to n ṣawada. Rárá o, èmi ò fi bẹ́ẹ̀ ní ààyè tó pọ fún gbogbo irúfẹ́ àwọn nǹkan báyìí. Nítorí náà, mo máa ń sùn ní kùtùkùtù lẹ́ẹ̀kọ̀kan tí kò bá sí iṣẹ́ tó di mi lọ́wọ́. Ṣùgbọ́n, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni iṣẹ́ oojọ maa n di mi lọwọ. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan tí mo bá wà lóore ọ̀fẹ́ àti sùn ní kùtùkùtù, àǹfàní rẹ̀ pọ̀. Tí mo bá jí báyìí, ara mi máa dá yagayaga, ọpọlọ mi á jí pepe, èmi náà á ní ìmọ̀lára wípé okun tún padà sínú àgọ́ ara mi. Nítorí wípé wákàtí tí ó yẹ kí ń fi sùn náà ni mo ti fi sùn. Gbogbo àwọn ẹ̀yà ara tó ti ṣiṣẹ, gbogbo rẹ̀ ló ti padà bọ́ sí ipò. Iru àwọn ọjọ́ tí mo bá sùn, tí mo bá sùn ní kùtùkùtù báyìí tí mo sì tètè faralelẹ̀, àwọn ọjọ́ kejì iru àwọn ọjọ́ báyìí, mo máa ń ní okun àti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ sí i. Nítorí pé mo ti máa ń gba agbára tí mo nílò láti ṣe iṣẹ́ mìíràn ní ọjọ́ kejì. Ìmọ̀lára àti àǹfàní tí sísùn ní kùtùkùtù ní fún mi ò pọ̀ lọpọlọpọ. Èmi ò sì kì í fi ṣeré nígbà tí mo bá lóre ọ̀fẹ́ àti sùn ní kùtùkùtù.

Ilé iṣẹ́ àwọn tí ó ń kọ́ ilé ni mo ti ń ṣe iṣẹ́. Tàbí mo lè ní ẹ̀ka àwọn tí ó ń kọ́ ilé gbígbé ni mo ti ń ṣe iṣẹ́. Iṣẹ́ wa sì rè. Ó jẹ́ iṣẹ́ tí a máa ń lọ sí sáìtì lọ ṣiṣẹ́. Ṣùgbọ́n nígbà mìíràn, mo máa ń jókòó sí ìdí kọ̀mpútà láti ṣiṣẹ́. Ohun tí wọ́n gbà mí fún gangan ni pé kí máa ya àwòrán àwọn nǹkan tí a fẹ́ fi sínú àwọn ilé tí à ń kọ́. Gẹ́gẹ́ bí àkọsẹ́ mo ṣẹ nípa ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná. Irú iná wo la fẹ́ lò? Àwọn wáyà wo la fẹ́ fi fà iná náà wọlé? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ilé ni mo máa jókòó tí mo máa yà sí ara àwòrán ilé yìí tí a ti gbà látọ̀dọ̀ àwọn ayàwòrán ilé tí ó ya àwòrán ilé. Àwáà wa fi gbogbo àwọn ohun amáyé dẹrùn tí a ó gbé sínú ilé náà kó tó lè di wípé ó máa di ilé gbígbé kó tó lè di pé ó ṣe é gbé. Ẹka yìí lè mi wà. Wọ́n máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́jọ lọjúmọ́. Tí a bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ lágogo mẹ́jọ, a ṣiṣẹ́ dé agogo méjìlá àbọ̀. A lọ fún ìsinmi ránpẹ́ wákàtí kan. Lẹ́yìn yẹn, à á tún padà sẹ́nu iṣẹ́. Ó tún ti di, a padà sẹ́nu iṣẹ́ lágo kan àbọ̀. A ṣíwọ́ iṣẹ́ ní agogo márùn-ún ìrọ̀lẹ́. Ohun tí ó máa nira ni pé nígbà mìíràn mo máa ń jókòó ti ẹ̀rọ kọ̀mpútà fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Eléyìí sì máa ń mú ojú àti ẹ̀hìn ro mí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, èmi náà ti mọ bọ́n tí mo máa ń dà síi. Tí mo bá ti rí pé ojú tàbí ẹ̀yin ti ń ro mí, màá dìde kúrò nídìí kọ̀mpútà. Màá tún lọ wo àwọn tó ń ṣe iṣẹ́ ní sáìtì. A tún wo iṣẹ́ náà, a bá wọn sọ̀rọ̀, a ṣàwàdà, a ṣeré níwọ̀nba, màá sì tún padà sí ẹnu iṣẹ́. Ilé iṣẹ́ àwọn tí ó ń kọ́ ilé, ilé gbígbé, òun ni mo ti ń ṣe iṣẹ́. Ẹ ṣé?

Ó poríṣìíríṣìí onírúurú sì ni ìṣòro tí mo máa ń bá pàdé lẹ́nu iṣẹ́. Iṣẹ́ tí èmi ṣe tàbí tí a gbà mí fún, o jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé ọwọ́ kan ò gbé ẹrù dorí ni. Mo gbọdọ̀ ṣe iṣẹ́ yìí pẹ̀lú àwọn ẹlòmíràn. Ìṣòro tí ó ga jù lọ tí mo máa ń ní ní ibi iṣẹ́, òun náà ni àwọn tí a jọ́ ń ṣiṣẹ́ tí wọ́n ò fi ọwọ́ so wọ́pọ̀ dáradára pẹ̀lú iṣẹ́ tí a ń ṣe. Nígbà mìíràn, a máa ṣàlàyé fún ẹni ẹlòmíràn wípé iṣẹ́ yìí ó báyi, láyé fẹ́ ṣe báyi, ṣe báyi, ṣe báyi, ṣe báyi. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa fi ààké kọrí, wọ́n máa ṣe ohun tí ó wù wọ́n. Àìgbọ́ra ẹni yé ó pọ̀ jù lẹ́nu iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Eléyìí sì máa ń jẹ́ kí iṣẹ́ falẹ̀ tàbí kí iṣẹ́ yẹn kí ó nira tàbí kí ó fì sí ọ̀dọ̀ ẹni kan. Nírú àwọn àkókò báyìí tí mo bá ti rí pé wàhálà tí mò ń pàdé lẹ́nu iṣẹ́ yìí nítorí orígun kan tí lágbájá ṣe ní ìdí iṣẹ́ ló fà kì í múnú mí dùn. Ara àwọn ìṣòro àkọ́kọ́ tí mo máa ń ní lẹ́nu iṣẹ́ ni ẹ́, àìgbọ́ra ẹni yé. Ẹni táa ajọ ń ṣiṣẹ́ tí máa gbàgbọ́ wípé ọ̀gá nìkan ló lè fún òun láṣẹ tàbí ló lè sọ fún òun wípé kó hun ṣe iṣẹ́ yẹn báyìí tóun sì máa ṣe é bẹ. Tí àbá yẹn bá wá látọ̀dọ̀ àwa ara wa tí ajọ ń ṣe iṣẹ́, wọn ò ní gbọ́. Tí iṣẹ́ yẹn bá sì wọlẹ̀ tan, tó bá wọ́lẹ̀ tán, gbogbo wa náà la máa forí kó o. Ṣùgbọ́n àwọn nǹkan báyìí òun máa ń ba mi nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Eléyìí jẹ́ ìṣòro àkọ́kọ́ tí mo ní ní ibi iṣẹ́. Ìṣòro kejì tí mo tú ní ni pé nígbà mìíràn a máa ṣe iṣẹ́ kọjá wákàtí tó yẹ kí a ṣe iṣẹ́, ṣùgbọ́n tí kò sí àjẹmọ́nú tí ó bá gbogbo àwọn iṣẹ́ tí a ti ṣe lé iṣẹ́ wa, tí ò ṣe àwọn àjẹmọ́nú tí ó máa ń bá lọ, gbogbo àwọn ànfàní pẹpẹ́pẹ tí ó yẹ kí a máa rí gbà gbogbo rẹ̀ nígbà mìíràn, a kì í rí wọn wá bí ó ti yẹ. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé yóò yẹ kí n lọ sí ilé lópin ọ̀sẹ̀, ṣùgbọ́n tí iṣẹ́ máa dá mi dúró, mi ò ní lóóre ọ̀fẹ́ àti tẹ̀le mọ́tò tí ó ń kó gbogbo àwọn òṣìṣẹ́ lọ sí ilé. Owó mí ni màá tún fi wọ mọ́tò lọ sí ilé tí m bá parí iṣẹ́ tí ó dá mi dúró tán. Gbogbo àwọn ànfàní kéékèèké bíi kí n rí owó mọ́tò mi gbà padà àti àwọn àbí kí wọ́n fún mi lóúnjẹ lẹ́yìn tí mo wà lẹ́nu iṣẹ́ nígbà tí àwọn tí ó kù ti lọ ibi iṣẹ́, gbogbo àwọn ànfàní kéékèèké báyìí wọn sì máa ń fi dù wá. Eléyìí náà kò dára, tóun jẹ́ ìṣòro tí mo máa ń rí ní ibi iṣẹ́. Ju gbogbo rẹ̀ lọ, àwọn ànfàní mìíràn náà wà tí ó wà ní ibi iṣẹ́. Nítorí tí ìṣòro bá wà, àwọn ànfàní mìíràn náà máa ń wà. Ṣùgbọ́n lápapọ̀, èyí tí mo lè sọ wípé ó jẹ́ ìṣòro tí ó, tí ó máa ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà, òun náà ni àìgbọ́ra ẹni yé. Lágbájá fẹ́ ṣe iṣẹ́ yẹn bí ó ti wù ú, tàmẹ́dù fẹ́ ṣe é bí ó ṣe wà láti ọkàn rẹ̀. Tí wọ́n bá sì ń ṣe eléyìí, iṣẹ́ a máa wọlé, nǹkan ò ní lọ bí ó ṣe yẹ kí ó lọ. Ẹ ṣé.

Jẹ́ oun tí ó ṣe pàtàkì. Ìsinmi láàrin iṣẹ́ ó jẹ́ oun tí ó ṣe pàtàkì. O nira láti beere iṣẹ́ ki oluwa re si se iṣẹ́ na fún odidin wákàtí mẹ́jọ layi simi rara. Elẹ́yìí kò dára tó. Tí ènìyàn bá ti ẹ̀ ní oun fẹ́ gbìyànjú àti ṣe, tí ó bá ti ń ṣe iṣẹ́ náà lọ, tó bá ti dé bí wákàtí karùn-ún kẹfà, ọkun rẹ̀ á ti máa lọlẹ̀, kò ní lè ṣe iṣẹ̀ náà bí ṣe yẹ kí ó ṣe. Nítorí náà ló ṣe dára kí ènìyàn máa sinmi láàrin iṣẹ́. Ẹ̀kan ṣoṣo la máa ń sìmi láàrin iṣẹ́. A sì máa ń lọ sí fún ìsinmi láti bí agogo méjìlá bọ̀ ṣágo kan àbọ̀. Wákàtí kan péré náà la máa ń fi ní ìsinmi láàrin iṣẹ́ ẹ̀kan ṣoṣo síni. Ohun tí èmi sì máa ń fi ń ṣe ni wípé ìgbà mìíràn máa lọ fi sùn, ìgbà mìíràn máa wan kán jẹ, màá ṣi ìfara lélẹ̀. Àwọn mìíràn máa gbé fóònù wọn dá ní wọ́n máa tẹ títí tí wákàtí yẹn máa fi parí ni. Mi kì í ṣe bẹ́ẹ̀, mi yànra mi jẹ. Ohun tí mo bá fẹ́ ṣe lórí fóònù a jẹ́ pé oun yẹn ó fẹ́ mú owó wọlé fún mi ni. Ṣùgbọ́n tí ó bá ti sì nǹkan kan bẹ́ẹ̀ tí mò ń sẹ lọ́wọ́ lọ́wọ́, àkókò ìsinmi yẹn ni èmi máa ń fi sinmi. Mo máa ń fi gbàdúrà, mo sì máa ń fi ṣe àwọn nǹkan tí mo rí wípé yóò jẹ́ àǹfààní fún ara mi. Èmi ò ń fi àkókò ìsinmi ṣeré. Paapa isimi laarin iṣẹ́. Fún àpẹẹrẹ, ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ tí wọ́n kì í sinmi tí wọ́n bá ni kí wọ́n lọ sinmi láàrin iṣẹ́, nígbà tí wọ́n bá padà sí ẹnu iṣẹ́, bákan náà lọ́mọ sórí lọ́rọ̀ wọ́n máa ń rì. Nítorí tí wọ́n ò sinmi dáradára, gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe lẹ́yìn àkókò ìsinmi yẹn báyìí ò f'ègè ló máa ń bọ̀ sí. Nítorí wípé ó ti rẹ ara, wọ́n sì yẹ kán sinmi kí wọ́n lè gba okun padà láti lè fi ṣe ìtókó iṣẹ́. Ṣùgbọ́n yálà kí wọ́n sinmi, wọ́n tún ń sẹ àwọn nǹkan mìíràn tí ó ní ìtumọ̀ bóyá lórí ẹ̀rọ fóònù àbí lórí ẹ̀rọ ayárẹ̀ ayélujára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìsinmi sẹ́ pàtàkì. Ìsinmi nílé láṣàlá ti eyàn bá délé ni o, ìsinmi láàrin iṣẹ́ ni o. Nítorí àgọ ara wa yìí ò nílò ìsinmi. Tí a bá sì sinmi dáradára, àwọn ni iṣẹ́ tí a bá ní a fẹ́ ṣe, a máa fi lè ṣe é dáadáa, ló máa fi yanjú, ló máa fi yànran tì tí àwọn tí a sì ń ṣiṣẹ́ fún náà sì máa iṣẹ́ ti ase ti a si mu inú won dùn.